Eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni mo fẹ́ràn jùlọ. Mo fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá torí wípé ó jẹ́ eré ìdárayá aládùn tó sì máa ń ṣàràlọ́ore. Bó ti lè jẹ́ wípé mi ò mọ bọ́ọ̀lù náà gbá dáadáa ṣùgbọ́n mo fẹ́ràn láti máa wòran bọ́ọ̀lù eré ìdárayá ní gbígbá.